Ṣé o máa ṣiṣẹ́ ju wákàtí ẹ lọ? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí máa n ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ tí mo bá ti wà ní ilé-iṣẹ́. Sùgbón nítorí pé tí ìwọ bá ṣiṣẹ́ ju wákàtí ẹ lọ, ó ní àwọn oríṣiríṣi owó ìmíràn tí ìwọ yóò gbà látara wípé o ti ṣiṣẹ́ kọjá wákàtí ẹ, ló ṣe jẹ́ nígbà mí mo máa n ṣiṣẹ́ ju wákàtí lọ kí n ba lè rí irú àwọn owó yìí gbà látara ki n balè fi ran ara mi lówó.

Ṣé o máa ń mu coffee nínu ibi iṣẹ́ rẹ? Mo jẹ́ ẹni tó jẹ́ pé kí tó kúrò ní ilé ní àárọ̀, mo máa kọ jẹun lẹ́yìn ìgbà tí mo bá ti ṣiṣẹ́ tán. Lẹ́yìn tí mo bá ti ṣiṣẹ́ tán, màá mu coffee kí n tó lọ sí ibi iṣẹ́. Lẹ́yìn tí mo bá ti dé ibi iṣẹ́ náà, àwọn ọ̀gáa wa, wọ́n máa fún wa ní coffee kí á mu kí a bá lè ṣe baálé ọkàn wa kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ilé iṣẹ́. Coffee siṣe pàtàkì tí mo máa ń mu coffee yii ní ilé iṣẹ́ mi.

Irú kọ̀mpútà wò ní ò ní? Èyí tí mo ní ó jẹ́ èyí tí mo máa ń lò ní ibi iṣẹ́ tí mo sì ní ìmíràn ní ilé tí mo máa ń lò náà. Irú àwọn kọ̀mpútà yìí ó jẹ́ èyí tí mo máa ń gbé sí orí ìtàn tó jẹ́ pé, ẹ yóò ti mú un sínú iná, a ó sì fi gba agbára sórí rẹ̀ kí a tó ha máa lò ó. Irú àwọn eléyìí ni èmi máa ń lò, ṣùgbọ́n èyí tí mo ní ibi iṣẹ́ yẹn iná ni máa ń bá ṣiṣẹ́.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Rárá, mi ò ní ẹranko tí mo ń sìn. Ṣùgbọ́n ẹranko tí mo máa fẹ́ran láti máa sìn, òun náà ni olóńgbò. Mò fẹ́ràn láti máa sìn olóńgbò lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó jẹ́ ẹranko tí ìyá mi ní nígbà kan tí ọ má ń sìn nígbà yẹn. Lo ṣe jẹ́ ẹranko tí mo fẹ́ràn. Mo sì fẹ́ràn láti máa sìn. Tí mo bá máa ní ẹranko ìsìn, òun ni màá rà.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń gun kẹ̀kẹ́ lọ́pọ̀lọpọ̀. Láti kékeré ni mo ti máa ń lọ fi owó lọ gba kẹ̀kẹ́ ní ìta tí mo sì máa ma wà ní àyíká ọgbà àwọn yẹn. Tí mo bá ti fẹ́ gun kẹ̀kẹ́, èmi àti àwọn ẹ̀gbọ́n mi àti àbúrò mi ni a jọ máa ń lọ nígbà náà lọ láti lọ máa gun kẹ̀kẹ́. Nítorí ó jẹ́ eré ìdárayá tí mo mọ̀ ṣe lọ́pọ̀lọpọ̀.

Ṣé owó tí ò ń gba dára tó? Owó tí mò ń gba ní ibi iṣẹ́ mi kò ń ṣe owó tí ó dára tó, mo sì ń wò ó bí màá ye sọ fún àwọn ọ̀gá mi kí wọ́n bá mi fowo kùn. Ṣùgbọ́n láti fi owó kún iṣẹ́, èèyàn nílò láti ṣe oríṣiríṣi iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ kí ó ba lè dé ipò àwọn ibi tí wọ́n máa tí fi owó kún owó ṣẹ́ rẹ̀ kí owó tí ó má gba yóò sì máa dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè? Mo jẹ́ ẹni tí máa ń lo ẹ̀rọ ìgbésókè ní ibi iṣẹ́ mi torí ó jẹ́ lára ohun tí a fi ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ wa ló ṣe jẹ́ kí mo mọ̀ ọ́n lọ́pọ̀lọpọ̀ láti máa lò. Pẹ̀lú àwọn oríṣiríṣi òṣìṣẹ́, ó jẹ́ ohun tí a máa ń lò lọ́pọ̀lọpọ̀ tí gbogbo wa sì fẹ́ràn láti máa lò látara iṣẹ́ tí a ń ṣe pẹ̀lú àwọn ọ̀gá wa àti àwọn òṣìṣẹ́ wa.

Ṣé o fẹ́ràn láti máa lọ sí etí òkun? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun lọ́pọ̀lọpọ̀ àti kékeré. Ó jẹ́ ibi tí mo ti máa ń lọ lọ́pọ̀lọpọ̀ tí àwọn òbí mi, bàbá àti ìyá mi tí wọ́n máa ń mú mi lọ nígbà náà. Bí ẹ̀meji náà ni mo sì ti lọ rí tí mo sì fẹ́ràn nígbà tí mò ń lọ nítorí pé oríṣiríṣi eré ìdárayá òún ni mo ṣe níbẹ̀ tínú mi sì dùn, ó ṣe jẹ́ kí n fẹ́ràn rẹ̀ láti máa lọ.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Mo jẹ́ ẹni to je pé mi ò ní fẹ́ràn láti máa jẹ oúnjẹ kí ó jẹ́ kó má waste kó má pàdánù nítorí pé gẹ́gẹ́ bí Mùsùlùmí, oúnjẹ tí gbogbo ọba ti jẹ kó gbodọ̀ jẹ tan láìṣẹ́ pé ó bá jẹ. Nítorí náà mo máa ń jẹ oúnjẹ tí ó bá ṣẹ́kù lọ́pọ̀lọpọ̀ nítorí èmi náà ni mosè ó sì jẹ́ pé mo máa jẹ tan niyẹ̀n.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ Yorùbá o ní máa fẹ́ràn oúnjẹ alata lápá jùlọ nítorí pé oúnjẹ ata ó jẹ́ oun tí máa ń jẹ́ kí oúnjẹ dùn, ló ṣe je kí n fẹ́ràn oúnjẹ ata. Mo sì máa fẹ́ràn láti máa jẹ oúnjẹ ata lọ́pọ̀lọpọ̀ nítorí pé kíni oun tí wọ́n ti fi kọ́yàn ní àti kékeré, oun ni táa fi dàgbà.

Ṣé o fẹ́ràn coffee tàbí tíì? Méjèèjì náà ni mo fẹ́ràn ṣùgbọ́n oníkálukú ló ní ìgbà tí àwọn máa ń ṣiṣẹ́ fún. Tí ó bá jẹ́ ìgbà òtútù, mo lè máa mu coffee nítorí pé òun ni máa n ṣiṣẹ́ lára mi, pàápàá jùlọ. Ṣùgbọ́n tií ti bá ti wà ní ibi iṣẹ́, mo máa ń mu ìyẹn náà nítorí ó jẹ́ ohun tí ọ̀gá wa máa ń fún wa pé ka mu ní ibi iṣẹ́ tí a bá ti wà níbẹ̀.

Ṣé o máa ń mu àwọn èrò ìlera ẹ́? Mo máa ń mu èrò ìlera lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ń jẹ́ kí ara mi jí pépé tí mo bá ti lo àwọn èrò ìlera yìí, pàápàá júlọ tí mo bá jẹ́ pé mi ṣẹ̀ṣẹ̀ kúrò ní ibi iṣẹ́, mo máa ń lo èrò ìlera kí ara mi bá lè jí pépé kí n bá lè ráyè lọ sí ibi iṣẹ́ ní ijó kejì Ó ṣe jẹ́ pé mo máa ń lo èrò ìlera yìí lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ń jẹ́ kí ara mi jí pépé.

Báwo ni o ṣe máa, ń pàrọ̀ ọkọ̀ rẹ? Tí ọkan mi bá ti ń ronú nǹkan tí kò dáa, mo máa ń wá ibi tó jẹ́ pé èmi nìkan máa ti dá wà kí n ba lè ro irú nǹkan tó ṣẹlẹ̀, kí n ba lè mú ọkàn mi kí ó ba lè pàrọ̀ rẹ̀ sí ohun tó dára, kí ó bá lè má ṣe àwọn nǹkan burúkú o ṣe, é ṣe pàtàkì jùlọ kí ènìyàn súnmọ́ Ọlọ́run torí Ọlọ́run ni ó máa ń kóyan sí ọ̀nà.

Nígbà wo ni o kẹ́yìn láti lọ jẹ ẹyin? Ẹ̀yin, ìgbà tí mo kẹ́yìn láti jẹ ẹyin, òun náà ni ìjẹta. Òun náà ni ìgbà tí mo mú ẹyin tí mo fọ sínú abọ́ tí mo sì ti din pẹ̀lú òróró lórí iná. Ìgbà yẹn ni mo kẹ́yìn jẹ ẹyin ní ìjẹta. Mo sì jẹ pẹ̀lú búrẹ́dì ní ìjọ́ná lọ́hun tí mo sì gbádùn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí mo sì fẹ́ran láti máa jẹ ẹ.

Oúnjẹ wo ni o mọ̀ tí a ṣi ṣé ń ṣe dáadáa? Oúnjẹ tí mo mọ̀ tí a ṣi ṣe ń ṣe dáadáa, òun náà ni kí a ṣe ẹ̀fọ́ ẹlẹ́gùúsí pẹ̀lú sẹ́mọ̀. Ó jẹ́ oúnjẹ tí mo mọ̀ ṣe dáadáa, kí dẹ máa ro sẹ́mọ́ lórí iná, ó mọ ṣé dáradára. Nítorí náà ni mo ṣe gbádùn láti máa ṣe, pàápàá jùlọ.

Ṣé o fẹ́ràn rìn láti máa rìn ìrìn òkè? Rárá, a ti máa ń rìn lọ sókè tóbájẹ́ ibi gíga tó ga lọ́pọ̀lọ́pọ̀ ní máa ń jẹ́ kí ó rẹ́yàn lọ́pọ̀lọ́pọ̀ nítorí tí o bá ń rìn lọ sí òkè, yóò máa rẹ gbogbo ẹsẹ̀ yóò máa ro nítorí pé kíni ó jẹ́ ibi òkè. Ǹkan tí ó bá jẹ́ ibi sìrlè, ò ń rìn bọ̀, gbogbo ara rẹ yóò fú ẹ, gbogbo ọ̀gàn yóò ń rìn dáadáa ju tìtì òkè lọ.

Ṣé eyín rẹ máa ń fọ́ ẹ? Rárá, eyín ò kí ń fọ́ mi, ṣùgbọ́n orí máa ń fọ́ mi. Nítorí náà ló ṣe jẹ́ wípé ó dára kí ènìyàn máa ṣe itọ́jú ará rẹ̀ tí ó bá tí ń rí oríṣìíríṣìí nǹkan tó ti ń ṣe nínú àgo àrá, kó lọ sí ọ̀dọ̀ àwọn dókítà kí ó lọ ṣe àyẹ̀wò kó ba lè tún eyín rẹ̀ ṣe. Nítorí pàápàá ju ló oṣe pàtàkì kí ó máa túnra ṣe.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Ée, mo ní aṣọ tí mo máa ń fi ń wẹ̀ nínú odò tí mo bá ti ń lọ sínú odò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Bóyá etí òkun ni tàbí etí ọ̀sá tàbí odò tí a ní nínú agbègbè wa ni. Ó ní aṣọ tí mo máa ń wọ̀ lọ láti fi máa wẹ̀ nínú odò yẹn. Tósi jẹ pé òun nìkan ni mo máa ń wẹ tí mo bá ti fẹ́ lọ wẹ̀ nínú odò.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí wón bí mi ó jẹ́ oṣù karùn-ún iyẹn. Ni oṣù karùn-ún, láti bẹ̀ẹ̀rẹ̀, o náà ni ìṣere eré ẹrẹ́nà ìgbé ebìbí. Oṣù ìbíbí tó jẹ́ oṣù karùn-ún ni ọjọ́ kẹwàá, ó jẹ́ oṣù tó bí mi níjọ́na lọ́hùn-ún tí àwọn òbí mi ṣo mí ṣáayé.

Ṣé o ń wọ gíláàsì? Rárá, mi kìn wọ gíláàsì nítorí pé kíni ojú mi sì dára ó sì ti ń ríran lọ́pọ̀lọpọ̀, òun ló ṣe jẹ́ kí n mi kí n wọ gíláàsì. Ṣùgbọ́n tó bá jẹ́ gíláàsì tí a fi ń ṣe akọni, tí a fi ń wọ̀ lọ sí òde tàbí tí a kàn wọ̀ jáde láìṣe pé ojú ń dùn wá, mo máa ń wọ irú àwọn yẹn lẹ́ẹ̀kan kan.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Tí mo bá ti wà nínú ọkọ̀, àwọn ẹni tí wọ́n ń wa ọkọ̀, ìyẹ́ k'ọ́n máa gbọ́ ohùn ẹní, irú àwọn nǹkan tí mo máa ń gbọ́ ni. Tàbí k'émi náà fi nǹkan sí etí kí n fi máa gbọ́ orin. Ó jẹ́ nǹkan tí mo máa ń mú nínú ọkọ̀ tí mo bá ti ń lọ sí òde, kì í bá jẹ́ òde tó jìn tàbí òde tí ó súnmọ́, òun ni mo máa ń gbọ́ orin nínú ọkọ̀.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Ẹni tí ó bá rọrùn tó bá ń sùn kọ́ ó mọ̀. Àwọn ènìyàn ni máa ń sọ fún pé, ọ̀rẹ́ láyé, o máa ń rọrùn tí o bá ń sùn. Ṣùgbọ́n nígbà tí ènìyàn kankan o ṣe sọ fún mi, mo níyànjú pé mi kì í rọrùn tí mo bá ń sùn. Inú mi sì dùn lọ́pọ̀lọpọ̀ tí mo sì dúpẹ́ Fọlú pé mi kì ń jẹ́ ẹni tí máa ń rọrùn.

Ṣé o máa ń wọ ìbòrun rárá o, mi kì n wọ ìbòrun nítorí pé ọkùnrin ni mo jẹ́. Ìbòrun jẹ́ ohun tí a ṣe fún obìnrin lọ́pọ̀lọpọ̀ jùlọ. Nítorí náà, ọkùnrin wọ́n kì n fi bẹ́ẹ̀ wọ ìbòrun. Látara wípé ó jẹ́ ohun tí obìnrin máa ń lò láti fi bo irun orí wọn. Nítorí náà, ọkùnrin le jẹ fílà ni a kan máa wọ̀ ni.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Tí mo bá ní àwọn oníbàárà tí wọ́n máa ń ra ọjà ní ọwọ́ mi tàbí ní ilé iṣẹ́ wa, mo máa máa pè wọ́n láti fi máa yẹ àlàáfíà ara wọn wò, nítorí kí wọ́n ba lè sọ ìgbà tí wọ́n bá tún máa wá sí ilé iṣẹ́ mi láti wá ra nǹkan ni mo ṣe máa ń pe àwọn oníbàárà mi láti máa mọ àlàáfíà wọn.

Aṣọ wo ni ẹbí rẹ máa ń ṣe? Aṣọ tí àwọn ẹbí mi máa ń ṣe ó jẹ́ àwọn aṣọ ìpélé àti àwọn aṣọ ìjẹ́lẹ̀ àti aṣọ òkè tí àwọn ènìyàn máa ń fi rún oríṣiríṣi. Kì bá jẹ́ ìró àti bùbá tàbí àgbàdá, irú àwọn aṣọ báyìí ni a máa ń ṣe tí a sì máa ń wọ̀ nítorí pé kíni a jẹ́ ọmọ Yorùbá.

Ṣé o ti lo àgọ́ rí? Mo jẹ́ ẹni tí máa ń lo àgọ́ ọwọ́ lọ́pọ̀lọ́pọ̀ láti kékeré nitori pe kini? Wọ́n ti fi mí jẹ ẹni tí máa ń lu àgọ́ ní ilé ìwé mi nígbà tí mi wà ní ilé ìwé kékeré. Ni mo ṣe jẹ́ ẹni tí máa ń lo àgọ́ lọ́pọ̀lọ́pọ̀ láti fi máa yẹ àkókò wò kí n ba lè mọ àkókò tí a bá wà kí n ba lè máa ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ lásìkò.

Ṣé o máa ń gba àwọn nǹkan tí kò ní ìwúlò? Rárá, ìgbà tí mo kì í ṣe ẹni tí máa ń lo nǹkan tí yóò ṣe wúlò fún mi, mi ò ní gbà lọ́wọ́ wọn nítorí pé kì ní àmọ́ ẹni tí ó bá lè wúlò fún tí ọ́lẹ̀ padà fún tí inú ẹ yóò dùn. Nítorí náà, mi kìí gba nǹkan tí kò bá ti wúlò fún mi ní ìgbà náà afì tí ó bá jẹ́ pé mo ní ìwúlò rẹ̀ ni mo ṣe máa gbà.

Ṣé wifi rẹ yára tán? Rárá o, èmi máa ń pa'ni. Nítorí pé kí ni tí ìwọ bá ti tan wifi rẹ lẹ wọ́ lọ gbogbo kiní orí phone ẹ tí ó fi tan ni tí ìwọ ò ní fi rí lò láti fi máa ṣe nǹkan tí ìwọ bá fẹ́ ṣe mọ́, òun ni mo ṣe máa ń pa. Àfi ẹni tí ó bá bí mi pé kí n tan fún òun ni, mo kọ ni máa kọ̀tọ́ fún kí ó bá lè yẹ̀wò kí ó bá lè lò ó.

Ṣé o ní nọ́mbà àwọn òbí rẹ? Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà àwọn òbí mi lọ́pọ̀lọ́pọ̀ nítorí pé kíni nọ́mbà àwọn òun ni mo sì gbọ́dọ̀ ní kọ́kọ́ nígbà tí mo kọ́kọ́ wà ní alẹ́ ayé tí mo sì ti ń lo erọ̀ ibánisọ̀rọ̀ nítorí àwọn ni àwọn ayé ó kọ́kọ́ pè gẹ́gẹ́ bí ọmọ tí a bá ti nílò nǹkan tàbí tí a bá ti wà nínú wàhálà nítorí náà mó gbọ́dọ̀ ní nọ́mbà àwọn.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù rẹ ní ibi iṣẹ́ tí ìpè bá ti wọ orí fóònù mi, tó bá jẹ́ iwájú ọ̀gá ni máa wà, mi ò ní gbé e, ṣùgbọ́n tí mo bá ti kúrò ní ọ̀dọ̀ wọn gbẹ́ àmọ́ ṣiṣẹ́ lọ, mo kọ́ lè yẹ irun mi lọ́wọ́ pé, jẹ ẹ́ kọ́ fi àkókò yìí kí ìfọ̀ fi gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ó ń dúró lọ́wọ́ yìí. Lo ṣe jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mo máa ń gbà láti fi máa dáhùn fóònù mi tó bá ti ń dún.

Ṣé o fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà? Rárá, mi i fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Ṣùgbọ́n tí ebi bá ti ń pa mí tí mi ò sí ti lè dáná bóyá nǹkan tí mo fẹ́ sè bóyá bíi èwà, mo màá sáré ra oúnjẹ ní òpópónà kí nǹkan fi jẹ oúnjẹ kí ba lè pa ẹnu mi mọ́ tí ebi bá ti ń pa mí. Ṣùgbọ́n tí o bá jẹ́ wí pé kò sí ibi tí mò ń lọ, mo màá yára dáná kí n ba lè jẹun.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò rẹ? Tí mo bá ti fẹ́ rìnrìnàjò, màá rí i dájú wipé ọjọ́ mi mẹ́ta sí ẹ̀yìn kí n tó rìnrìnàjò, màá ti ṣe ètò gbogbo ohun tí mo máa ní lò kí má baà gbàgbé òun lẹ̀ tí ọjọ́ bá ṣe ń lọ. Bi ijọ kejì, oku ijọ ku ẹyọkan, mo máa wo ohun tí mo ti kó boya mo kó pe àbí mo kó pé bẹ́ẹ̀ ni màá ń ṣe àkópò fún ìrìnàjò mi.

Ṣé o ní ìkórìíra sí oúnjẹ ǹkan? Rárá, oúnjẹ ẹyọ kan pere náà sì ni mo ní ìkórìíra sí, ṣùgbọ́n òun wù kíni, òun náà ni wàrà, nítorí mi ò fẹ́ràn wàrà rárá. Tí mo bá jẹ wàrà, n máa gbé mi léèébì ni. Òun ni mo ṣe kí n jẹ, òun náà ni oúnjẹ ẹyo kan ṣoṣo tí mo kórìíra sí. Ṣùgbọ́n àwọn oúnjẹ pọ̀ nínú ayé, ní àwọn ìlú mi tí ènìyàn sì ńi tí jẹ́rìí tí ènìyàn ò ni mọ̀.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń rántí díẹ̀ nínú àlá ṣùgbọ́n mi ò ní rántí bí ó ṣe to irá rẹ̀ ṣùgbọ́n màá rántí rẹ̀ kélè-kélé bí ó ṣe ń ṣẹlẹ̀ àti ìwọ̀n mìíràn ṣùgbọ́n gbogbo rẹ̀ mi ò ní lè rántí gbogbo rẹ̀ lọ nítorí náà ló ṣe máa ń ṣe láti lè fún àwọn ènìyàn láti máa rántí àlá wọn.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Ajodun tí mo fẹ́ràn jù oun na ni àjọ̀dún àwọn Mùsùlùmí tí àwa mọ̀ sí iléyá. Ó jẹ́ àjọ̀dún tí mo fẹ́ràn jù nítorí pé kíni, ó jẹ́ ohun tí àwọn Mùsùlùmí máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ tí àwa yóò sì para pọ̀ àwọn oríṣiríṣi ẹbí, àwa yóò sì para pọ̀ láti lọ bá wọn. A ó lọ jẹ oúnjẹ àti ẹran ní ilé wọn.

Àwọn wo ni o fẹ́ràn jù? Ẹni tí ènìyàn máa ń fẹ́ràn jù ní ayé òun náà ni Ọlọ́run nítorí pé kíni, ó ti sọ fún wa wípé òun ni ẹni tí àwa yóò kọ́kọ́ bẹ̀rù tí a sì máa fẹ́ràn lẹ́yìn náà ni ìwọ yóò sì wá fẹ́ràn àwọn òbí rẹ kí o tó máa wà máa fẹ́ràn àwọn ẹ̀gbọ́n rẹ tàbí àbúrò rẹ ní ilé ayé. Àwọn èlèyìí àwọn tí ó ṣe pàtàkì jù lọ kí ìwọ fẹ́ràn. Lẹ́yìn náà tó bá fẹ́yáwó, ó wá lè fẹ́ràn ìyàwó àtàwọn ọmọ tí o bá bí.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn kò ju eré àfẹsẹ̀gbá bọ́ọ̀lù. Ó jẹ́ eré tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ láti kékeré látara pé kíni mo máa ń wo eré àfẹsẹ̀gbá yìí ni orí amóhùnmáwòrán lọ́pọ̀lọpọ̀. Nítorí pé láti gbà náà mo ti wá fẹ́ràn rẹ̀ láti máa ṣe láti nínú àdúgbò wa.

Kí ni ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ rẹ? Ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́, òun náà ni kí wọ́n máa yọ owó lórí iléeṣẹ́ rẹ látara nǹkan iṣẹ́ tó ti gbé fún ìwọ tí ìwọ ò ríṣe dáadáa. Ó lè fà á láti máa yọ owó nínú ara iṣẹ́ rẹ nítorí pe kí ni, o ò ṣe iṣẹ́ rẹ dáadáa. E lè jẹ́ ìdojúkọ tí ó ṣe wàhálà jù ní ilé iṣẹ́.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ lọ́pọ̀lọ́pọ̀ nítorí pé kíni, oúnjẹ jẹ́ ohun tí òbí mi ti fi kọ́ mi láti kékeré láti máa sè, mo sì máa ń sè dáradára nítorí pé gbogbo ọmọ tí wọ́n bí, ó jẹ́ ẹni tí mọ oúnjẹ. So oríṣiríṣi oúnjẹ sì ni mo lè sè, pàápàá ju lọ nítorí pé kíni wọ́n ṣe pàtàkì fún mi láti máa sè wọ́n.

Akókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Nínú ọjọ́, àkókò tí mo fẹ́ràn jù ọ̀un nà ni tí ilé bá ṣẹ̀ṣẹ̀ mọ́ ni ọwọ́ bí ago márùn-ún sí ago méje. Mo fẹ́ràn àkókò yẹn lọ́pọ̀lọpọ̀ nítorí pé kíni ilé ṣẹ̀ṣẹ̀ mọ́ ni.

Nígbà wo ni o fọ ọkàn rẹ gbẹ̀yìn? Ọkọ mi jẹ́ ẹni tí mo máa ń fọ̀ ní gbogbo ìgbà nítorí pé kíni mo bá ti jáde òun ni mo máa ń gbé lọ. Ó sì gbudọ̀ mọ́ tónítóní bí ara èmi náà ṣe mọ́. Òun ni mo ṣe máa ń fọ̀ọ́ ní ẹ̀ẹ̀kan ní gbogbo ọ̀sẹ̀. Tàbí tí mo bá ti lọ sí ibi tí ó dẹ̀tí mo máa ríi ńpé dájúdájú mo fọ ọkọ̀ mi tí mo bá dé ilé.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé, òun náà ni yìí ó ti pé oṣù méjì báyìí. Nítorí a ṣẹ̀ṣẹ̀ parí ìdánwò wa ní oṣù méjì sẹ́yìn ní ilé ìwé, a ṣì ti wà ní ìgbà kíní, ìgbà eré pà tó jẹ pé a ni lọ sí ilé ìwé mọ́, tí mo sì gbádùn ara mi ní ilé lọ́wọ́ báyìí.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ lọ́pọ̀lọpọ̀. Kíì bá jẹ́ pé mo lọ sóde ni tàbí mo wà ní ilé, mo máa ń wọ ago ọwọ́ torí pé kíni yóò ti mọ̀ mi lára láti má wọ̀. Nítorí náà ni mo ṣe máa ń wọ ago ọwọ́ kí n ba lè mọ̀ mọ́ àkókò tí a bá wà lọ́wọ́lọ́wọ́. Nítorí látara ìmọ̀ra tí ó ti mọ̀ mi lára ni mo ṣe máa ń wọ ago ọwọ́.

Ṣé orí máa ń fọ́ ẹ? Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn ènìyàn ni orí máa ń fọ́ nínú ayé. Tí ènìyàn bá ti ṣeré pa jú tàbí to forí gba nkàn, orí yóò sì máa fọ́. Yóò nílò láti lọ sí ọ̀dọ̀ àwọn dókítà tí ó bá ṣe àyẹ̀wò fún un kí wọ́n sì fún un ní òògùn orí fífọ́. Kí orí tí ń fọ́ ènìyàn kí ó ba lè lọ, òun ni ṣe wá ń jẹ́ dájúdájú tí ènìyàn sì gbọdọ̀ máa tọ́jú rẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn fò? Mo sì fò ní àná nígbà tí mo fẹ́ fò inú ìlà ní orí ìlà tí wọ́n kọ sínú ilẹ̀. Mo fò nítorí pé kíni àti kíkí ni mo ti máa ń fò, mo sì fẹ́ràn láti máa fò nítorí pé kíni ó jẹ́ lara ohun tí máa ń mú ara jí pépé tí ìwọ̀ bára ẹ bá ti ṣe nǹkan kẹ́dín síra ẹ lára.

Ṣé o máa ń di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo jẹ́ eni to je pé tí ọjà bá wà, boya mo fẹ́ ra ọjà ọdún le, ṣùgbọ́n kó wá sí, ó wá jẹ́ àbọ̀ ni o wà, mo máa rà á bẹ́ẹ̀, mo máa sì mú sí inú ọkọ̀ mi láti gbé lọ ilé kí n ba lè lọ lo ọjà tí mo ra yìí léṣe jẹ́ pé mo máa ń di ọjà àbọ̀ nígbà tí ó bá wù mí.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Tó bá ti di ọjọ́ ìbí mi, mo jẹ́ ẹniti ó jẹ́ pé mí máa ń ṣe eré oríṣiríṣi lọ́pọ̀lọpọ̀. Mo máa ṣe oúnjẹ kin sì pin fún àwọn ènìyàn. Íbà jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mo máa ń ṣe àjọyọ ọjọ́ ìbí mi. Nítorí náà mo má pe àwọn ẹbí àti àwọn ọ̀rẹ́ àti àwọn ará papọ̀ kí wọ́n bá jọ ṣe àjọyọ̀ eré ìdárayá kí bá lè ṣọjọ́ ìbí mi.

Ṣé o ti ṣìná rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣìná rí nítorí pé kíni ó ní ìgbà kan tí mò lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan, mi ò sì mọ ọ̀nà ọ̀dọ̀ rẹ̀ ní ìgbà náà lọ́, ní mo bá ń lọ mo sì béèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀. Nígbà tí mo á bọ́ sọ́nà ni kò bá gbé ẹrọ ìbánisọ̀rọ̀ rẹ̀ mọ́ tí mo ti ṣe wá pé mo ṣá ń sọ fún àwọn ẹni tí ó gbé mi lọ síbẹ̀ mo bá ṣìná kí n tó wá rí pé ní ago méjìlá.

Ṣé o ti lu etí rí? Rárá mi n tíì lu etí mi rí nítorí pé kíni ọkùnrin ni mo jẹ́ ṣùgbọ́n àwọn ènìyàn máa ń rò pé ọkùnrin tí ó bá lu etí yóò jẹ́ ọkùnrin tí ò máa ṣe nǹkan burúkú tàbí ẹni tí ò n ṣọmọlúwàbí ló ṣe máa jẹ kí n tì lù etí ṣùgbọ́n mo rí i pé ó jẹ́ ohun tí ó dára lọ́pọ̀lọpọ̀ tọ́ sì jẹ́ pé mo ṣì lè padà lu etí mi tí àsìkò bá tó.

Ṣé o máa ń ṣe yoga? Rárá, mi ì ṣé ri, mi sì máa ń ṣe kàkà bẹ́ẹ̀. Yóò ṣe ohun tó yẹ kí àrà mi jí pépé, boya kí máa gbé àwọn nnkan sí owúwo tàbí kí máa ṣe àwọn eré ìdárayá ju kí máa ṣe yoga lọ ní tẹ́ pé kín ní. Kò ń ṣe ohun tí ó ti mọ̀ mi lara láti máa ṣe láti kéékèèré ni mọ̀ ṣe kín ṣe, ṣùgbọ́n mo sì le padà ṣe omi nǹkan tí mo mọ̀ ni.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream, òun náà ni adùn eyìí tí n yo funfun báyìí tí yóò sì máa ń dùn lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn rẹ̀ látara wípé ó jẹ́ ohun tí mo ti máa ń mu láti kékeré nítorí náà mo sì fẹ́ràn rẹ̀. Mo sì láí nẹ́ fẹ́ràn láti máa mu lọ́pọ̀lọpọ̀ tí mo sì máa ń rà pẹ̀lú owó ara mi tí ó bá ti wùn mí mú.

Ṣé o ní irungbọ̀n? Rárá, mi ò tíì ní irungbọ̀n, ṣùgbọ́n èmi náà ti dẹ̀gbà nínú ayé. Mi kan tíì ní irungbọ̀n. Àwọn ọmọ tí ó sì tó mi gan an to jẹ́ pé àwọn ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ò tí ní irungbọ̀n. Àwọn ọmọ méjìdínlógún, àwọn ọmọ ogún kan tí mo jù wọ́n lọ, wọ́n ti ní irungbọ̀n. Ṣùgbọ́n, èmi náà yóò sì ní i ní ọjọ́ kan tó lọ̀run bá ti sọ.

Ṣé o máa ń fi tùràrí? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí máa ń fi tùràrí lọ́pọ̀lọpọ̀ sí inú ilé mi. Nítorí yì ó máa ń mú òórùn gidi wá nínú ilé tí ó bá ti fi tùràrí sí inú ilé rẹ̀. Nítorí náà ni mo ṣe máa ń fi tùràrí lọ́pọ̀lọpọ̀ tí mo máa ń mú sí gbogbo ẹgbẹ́gbẹ́ nínú ilé mi kí n sì sá iná sí i kí ó sì máa fín lọ kí yóò bá lè máa rùn dáradára.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì tó jẹ́ pé ni ó máa ń dá ni lára yá pẹ̀lú láàárín àwọn ọ̀rẹ́ mi. Oníkálukú wa, a ó pe ra wa jọ, a ó sì bẹ̀rẹ̀ láti máa ṣeré ìdánì kí ó ba lè dá awa ní ara yá ni mo ṣe fẹ́ràn láti máa ṣe lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí mi lọ́pọ̀lọpọ̀ tí n bá ti ríi pé mi ò ní iṣẹ́ tí mo ń ṣe.

Ṣé o jẹ́ ènìyàn tí máa ṣe ètò nkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí máa ń ṣe ètò nkan lọ́pọ̀lọpọ̀, nítorí pé tí bá ti rí pé nǹkan ti wà nílẹ̀ tí a fẹ́ ṣe, mo máa bẹ̀rẹ̀ láti máa ṣe ètò nítorí ohun tí ètò wà ni pa ní pé, tí ènìyàn bá ti gbé bẹ̀rẹ̀ ètò, kò ní sí ẹlòmíì tí yóò ṣì dìde láti bẹ̀rẹ̀ ètò pẹ̀lú àwọn ènìyàn, ni ó ṣe ṣe pàtàkì láti ní ènìyàn tí yó kọ́kọ́ gbé ètò ga.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ìdílé ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń fi orúkọ mi sílẹ̀ ní ìlé ìdárayá, nítorí pé kíni tí mo bá ti lọ síbẹ̀, wọ́n ti dá mi mọ̀ látara pé kò sí ìjọ kan kí mo máa lọ ṣeré ìdárayá láti lọ ṣeré pa. Nítorí mo máa ń gbádùn ara mi láti máa ṣe eré ìdárayá, mo sì máa ń fi orúkọ mi sílẹ̀, wọ́n sì ti dá mi mọ̀ gẹ́gẹ́ bí oníbàárà wọn.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza, ohun náà ni àwọn ata àti àwọn oríṣiríṣi èròjà tí o máa ń wà lórí rẹ̀. Gbogbo rẹ̀ náà ni mo fẹ́ràn, ṣùgbọ́n kò sí tí mo ní ìfẹ́ jù rà wù lọ, mo sì fẹ́ràn gbogbo rẹ̀. Nítorí pé kí ni mo fẹ́ràn láti máa jẹ lọ́pọ̀lọpọ̀ láti ìgbà tí wọ́n ti máa ń rà á fún mi, Témí na sì máa ń lọ rà á fún mi, mo sì fẹ́ràn láti máa jẹ pizza.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Tí ó bá ti di òwúrọ̀ ohun tí mo fẹ́ràn láti máa jẹ ju òun náà ni ìrẹsì àti ẹ̀wà pẹ̀lú ọbẹ̀ ata tí ó ta lọ́pọ̀lọ́pọ̀ tí mo sì ti fi ẹja àti ẹran àti oríṣìíríṣìí síi ní orí. Ó jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa jẹ, tí mo sì máa ń jẹ ní òwúrọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́ mi, yóò sì mu kọfí le lórí.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Rárá o, tí nǹkan bá tí ń ṣe mí, òhun nìkan ni mo máa ń lo ògùn lójoojúmọ́. Nítorí mi ò mọ̀ bí a yóò dára láti máa lo ògùn, yóò kọ̀ máa dà pé ènìyàn ń lo ohun tí yóò sì máa jẹ́ kí ara èèyàn jípe pẹ̀lú lójúmọ́, kò sì dára lọ́pọ̀lọpọ̀. Nítorí náà, ó sì jẹ́ ìgbà tí ó bá ṣe rẹ̀, má rí nǹkan bá ti ń ṣe ààbò ara mi, oun náà ni mo ṣì máa ń mu ògùn tí mo máa ń mu.

Ṣé o fẹ́ràn yìyà àwòrán? Bẹ́ẹ̀ni, mo máa ń ya àwòrán lọ́pọ̀lọpọ̀ tí mo sì fẹ́ràn kí wọ́n máa ya èmi náà ní àwòrán, tí mo sì ní oríṣiríṣi àwòrán ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí mo ti yà sí ẹ̀yìn tí mo sì ti ń yà lọ báyìí. Èmi náà fẹ́ràn láti máa ya àwọn èèyàn pẹ̀lú àwòrán kí èmi náà máa rí bí wọ́n ti ṣe máa ń rí nínú àwòrán, ó ṣe jẹ́ pé mo fẹ́ràn láti máa ya àwòrán.

Ṣo máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ tí a bá ti tan amóhùnmáwòrán wá ní ilé. Tí bàbá mi ti tan, àwa yóò sì jókòó sí inú ilé-ìdárayá. Àwa yóò sì máa wò ó pẹ̀lú gbogbo wọn. Àwọn bàbá wa yóò pè wá pé "oya Ẹ wá jókòó kí e wa máa gbọ́ ohun tí wọ́n nílò láti sọ ní ibi báyi ò." Gbogbo wa yóò sì jókòó lá.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ tí àwọn ẹlẹgbẹ́ bá ti ní ìṣòro? Àwa yóò pè wọ́n pọ̀ pẹ̀lú àwọn ìtọ́jú ní ìṣòro pé kí ni ó fà ìṣòro yìí o. Àwa yóò sì wá bí atisema yan ojú rẹ̀ kí abalẹ ètò wọ́n kíwọ́n balẹ̀ di ọ̀rẹ́ padà kó májẹ òhùn ìṣòro ni yóò ma ya àwọn ọ̀rẹ́.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà ní àyíká ilé mi tó sì jẹ́ pé gbogbo wa a máa ń lọ síbẹ̀ láti máa ṣe eré ìpá, bí ó ṣe jẹ́ pé a ní ọgbà tí ó tóbi dáradára tọ́ji Yẹ́ pé a máa ń mú ọkan wa, a máa ń gbé síbẹ̀ ní oríṣiríṣi tí a kì í sì gba lọ́pọ̀lọpọ̀ ni a ṣe ní àwọn ọgbà yìí.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé kíni, mo fẹ́ràn láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní ìgbàmi tí mo bá ti nílò láti máa gbọ́ ohun tí mo bá fẹ́ sọ̀, mo sì máa ń fẹ́ràn láti máa sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè yìí kí àwọn ènìyàn ba lè máa gbọ́ mi dáradára. Àwọn ènìyàn sì jẹ́ ẹni tí àwọn èyàn máa ń bá sọ̀rọ̀ jù.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù, òun náà ni tí ojú ọjọ́ bá ti ń tutù, tí gbogbo ara mi ti ń ṣe jípépe, tí inú mi sì ti ń dùn. Awọn ojú ọjọ́ yìí, wọ́n jẹ́ ojú ọjọ́ tí mo máa ń fẹ́ràn lọ́pọ̀ pọ́jù lọ. Tí òjò bá fẹ́ràn, tí gbogbo òṣùpá, everything, gbogbo ẹrẹ̀ ti ṣú, mo máa ń fẹ́ràn rẹ̀ lọ́pọ̀.